Ṣé o ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò rí? Àbí ìbèrè ìrànwọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo dà máa ń ṣe lóòrèkóòrè nígbà tí mo bá ní àwọn nǹkan kan tí mo nílò láti ṣe tí mo nílò ọgbọ́n ìmọ̀ tàbí ìrànwọ́, mo máa ń bèrè dáradára lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n dẹ̀ máa ń ṣe fún mi dá láìṣà ní àní lórí rẹ̀

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá sùn? Nígbà tí mo bá sùn, mo máa rí dájú pé mi ò kí ń rọrùn nítori pe. Ó jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe. À gẹ́gẹ́ bí ènìyàn, ó dẹ̀ jẹ́ nǹkan tí kìí ṣe ìwà ọmọlúàbí náà. Nípa ìdí èyí, nígbà tí mo bá sùn, mo máa ríi dájú wipé mi ò tí kì í rọrùn rárá àti rárá.

Ṣé o ti fún ni ẹ̀jẹ̀ rí? Mo ti fún eniyan ní ẹ̀jẹ̀ rí. Fí fún yan ní ẹ̀jẹ̀ de jẹ́ nǹkan tí ó wá ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀rí dájú pé mo ṣe eléyìí ní ọ̀na tó tọ́ àti ní ọ̀na tó yẹ. Ó ní ìgbà kan tí ara àbúrò mi ò yá, igba yìí ni mo fún ní ẹ̀jẹ̀. Ọ̀dọe jẹ́ ìgbà àkọ́kọ́ tí mo fún ẹ̀yàn ní ẹ̀jẹ̀ rí.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò nígbà tí mo bá fẹ́ sùn? Mo máa ń lo ìrọ̀rí méjì. Eléyìí ni mo máa ń lò lóòrèkóòrè nígbà tí, à, mo bá ń sùn. Mo máa ń fi ẹyọkan sórí, ẹyọkan máa wà lẹ́gbẹ̀ẹ́ mi tó de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí ènìyàn. Inúù mi de màá ń dùn sí lóòrèkóòrè nígbà tí mo bá ṣe eléyìí náà?

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Ìgbà tí mo máa ń fọ aṣọ ni, ah, ìgbà tí mo bá ní ààyè láti ṣẹ́, tó máa ń jẹ́ ìparí ọ̀sẹ̀. Ìparí ọ̀sẹ̀ bíi ọjọ́ ṣátọ̀de. Nígbà yíì ni màá rí ààyè láti fọ àwọn aṣọ mi dáadáa, nítorí pé ààyè máa ń ṣẹ́ sílẹ̀ láti ṣeré.

Báwo ni ọ ṣe máa ń gba owó àwọn ènìyàn? Eleyii dá dúró lórí ènìyàn tí mo bá fẹ́ gba owó rẹ̀, tí o bá je pé àwọn ènìyàn tí ó jù mí lọ ni, mo máa n gba owó wọn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ́ iyẹn pẹ̀lú ìbò fún àwọn àgbàlagbà, bí tó bá jẹ́ ọ̀rẹ́, mo máa gba owó wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ náà lọ́nà náà.

Báwo ni o ṣe má ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ilé? Ilé jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo máa ń ṣe ìlànà àti ìpilẹ̀ṣẹ̀ àwọn ǹkan àti ètò tí mo fẹ́ ṣe nínú ilé. Ilé ló máa ń jẹ́ kí ń lo àkókò mi, àbí ó ti dáa?

Ṣé o ní ọgbà? Ọgbà jẹ́ nǹkan tí yóò ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Ọgbà dẹ̀ jẹ́ ǹkan tí mo ní sílé náà nítorí wípé ó dára, mo fẹ́ràn irúgbìn mo dẹ̀ máa ń bu gbin àwọn ǹkan kan bí i iṣu, bíi ẹ̀fọ́ síbẹ̀ náà. Ó jẹ́ wípé òun ni mo máa ń jẹ nígbà tí òwò ò bá sí lọ́wọ́ mi bẹ́ẹ̀yẹn.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Ago ọwọ́ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa wọ̀ nígbà gbogbo. Nígbà tí mo bá fẹ́ lọ sọ́dẹ̀, lọ síbi iṣẹ́ àti lọ síbi ayẹyẹ, mo fẹ́ràn ago ọwọ́ nítorí pé ó máa ń jẹ́ kí n mọ àkókò àti ìgbà tí mo wà àti láti ríi dájú wípé, à, mi ò jẹ́ ẹni tó wà nínú òkùnkùn ni alayi mọ àkókò.

Bawo ni oṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi-iṣẹ́? Àwọn ìṣòro ní ibi-iṣẹ́ jẹ́ àwọn nǹkan kan tó jẹ́ pé wọ́n máa ń ṣẹlẹ̀ lóòrèkóòrè. Nígbà tí àwọn ẹlẹ́yìí bá rẹ́ ṣẹlẹ̀, mo máa ń lo ọgbọ́n ìmọ̀ àti oye láti rí i dájú pé mo kojú wọn gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí ń ṣẹṣẹ. Àwọn ẹlẹ́yìí ni mo máa ń ṣe láti wá ìmọ̀ tuntun láti kojú wọn àti láti bèrè ìmọ̀ràn lọ́wọ́ àwọn ènìyàn.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìrọ́ àwọn oníbàárà? Àwọn oníbàárà jẹ́ àwọn ènìyàn tó jẹ́ wípé wọ́n ṣe pàtàkì sí mi, mo de máa ń gbọ́ ìrọ́ wọn gẹ́gẹ́ bí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Eleyi ni mo máa ń ṣe ri dájú pé mo máa ń gba ìpè orí fóònù látọ̀dọ̀ wọ́n. Ìgbà mìíràn, mo máa ń gba lẹ́tà tàbí ímélì. Eleyii ni mo máa ń ṣe láti rí dájú pé mo gbọ́ ìro wọn.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream ni, à, vanilla. Vanilla yìí jẹ́ nǹkan tí àwọn olóyìnbo fẹ́ràn gidi, gidi. Ó de jẹ́ ǹkan tí èmi náà fẹ́ràn nípa ìdí ẹyẹ. Ó jẹ́ adùn tọ̀jẹ wípé mo fẹ́ràn láti inú ice cream nígbàkúùgbà tí ọba ń wùn mí láti mú u.

Àwọ̀ wo ni, àwọ̀ wo àṣà wo ni ẹbí re máa ń ṣe? Àṣà ti ẹbí mi máa ń ṣe ni wípé ni ọdọọdún gbogbo ènìyàn to wa nínú ẹbí nílò láti parapọ̀ láti rí dájú wípé won ṣe ayẹyẹ to je wípé won ma fi parí ìjà fún àwọn ènìyàn àti láti ṣe àdéhùn.

Irú kọ̀m̀pútà wò ní ọ ní? Kọ̀m̀pútà tí mo ní ni à lápútọ̀pù, èléyìí jẹ́ ǹkan tí ilé iṣẹ́ HP tí wọ́n ṣẹ̀ ṣe jáde, èléyìí dẹ ni ǹkan tí mò ń lò à lọ́wọ́lọ́wọ́ ń sìnyí tó jẹ́ ǹkan tí ó dára àti ǹkan tí mo máa ń lò láti fi ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe ní ibi iṣẹ́.

Báwo ni o ṣe máa rán tí àwọn àdéhùn rẹ nígbà tí mo bá ṣe àwọn àdéhùn fún àwọn ènìyàn, mo fẹ́ràn láti máa kọ wọ́n sílẹ̀. Kíkọ àdéhùn sílẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń lò lóòrèkóòrè láti rí i dájú wípé mo rán tí àwọn àdéhùn mi, mi ò dẹ̀ gbàgbé wọn. Eléyìí dẹ́ jẹ́ ǹkan tí ó dára tí inú máa ń dùn sí àti ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Ilé ìjọsìn jẹ́ ibìkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Mo dè máa ń lọ sí ilé ìjọsìn. Ibi báyìí ni mo ń lọ tí bá fẹ́ lọ gbàdúrà, tí bá fẹ́ lọ ṣe ìsìn tàbí tí bá fẹ́ lọ jọ́sìn láti kọ àwọn ẹ̀kọ́ tí wọ́n tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Ìbáyìí ni mo máa ń lọ sí ilé ìjọsìn. Ó dẹ̀ jẹ́ ibìkan tí mo fẹ́ràn náà.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Nígbà tí mo bá gba ìpè fóònù ní ibi iṣẹ́, mo máa rí i dájú pé a mó gbá ààyè láti rí dájú wipé mo lọ dáhùn àwọn à ìpè yìí lórí fóònù mi. Eléyi dẹ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ti o dẹ́ máa ń mú inu mí dùn nípa láti bá àwọn ènìyàn sọ̀rọ̀

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Nígbà tí mo bá bá ṣe ìpolówó àwọn nǹkan kan tí wọ́n ṣe pàtàkì sí mi, bóyá bí i ọjà tàbí àwọn irinṣẹ́ tàbí ohun àwọn ohun èlò rẹ̀ lè ní mo máa ṣe, à, ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo máa ń lo social media, mọdé máa ń lo, à, ojú òpó ayélujára náà.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Àwọn ọ̀rẹ́ mi jẹ́ àwọn ènìyàn tí mo fẹ́ràn gidigidi, ìgbà kẹ́yìn tí mo de padà wọ́n ni ìgbà tí a mo lọ sí ilé ìjọsìn iyen ní ọ̀sẹ̀ tí ó kọjá. Nígbà yí ni mo bá ọ̀rẹ́ mi tí a jọ wà ní ilé ìjọsìn kan pàdé. Àde jọ́ ṣeré dáadáa kí n tó kúrò ní ọ̀dọ̀ rẹ̀

Ṣé o ti lé ẹni kan kúrò ní iṣẹ́ rí? Gẹ́gẹ́ bí olùdarí ilé-iṣẹ́ mi, ó ní ìgbà kan tí ènìyàn kan ń ja olè iyẹn ní ibi iṣẹ́ mi. Ìgbáyi ni mo lé ènì yen kúrò ní iṣẹ́. Eléyìí ni mo ṣe àti inú mi de dún sí, nítorí wípé ení yì fẹ́ ba ilé iṣẹ́ mi jẹni.

Oúnjẹ wo ni o mọ bí a ṣe ń ṣe dáadáa? Oúnjẹ tí mo mọ bí a ti ń se dáadáa ni, àà, ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Ó de jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn láti máa jẹ náà ní òrèkoorè nígbà tí eléyii bá ṣẹlẹ̀. Àwọn oúnjẹ yìí jẹ́ àwọn oúnjẹ tí mo mọ bí wọ́n ṣe ń se tó den dára.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́se ọ̀sẹ̀? Mo máa ń ní ìpàdé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ fún ìgbà méje. Ìyẹn ni ọjọ́ ajé nígbà tí mo bá debi iṣẹ́ pẹ̀lú àwọn òṣìṣẹ́ àti alábàáṣisepọ̀, mo máa ń ní ìpàdé pẹ̀lú wọn. Ní ọjọ́ ìsinmi náà, nígbà tí mo bá lọ sí ilé ìjọsìn, mo máa ń ní ìpàdé pẹ̀lú àwọn ẹrẹ̀gbẹ́ mi náà.

Ṣé o fẹ́ràn jíjó? Jíjó jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, ó dè jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe lóòrèkóòrè nígbà tí mo bá ní àsìkò. Bóyá tí mo bá bẹ́ ṣe ìdárayá fún ara èmi, mo fẹ́ràn láti máa jó because nígbà tí èèyàn bá jó, ó máa ń jẹ́ kí inú mi dùn, ó dè máa ń jẹ́ kí àlàáfíà mi kí ó kúnná.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Aṣọ wíwẹ̀ jẹ́ aṣọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ ó dà jẹ aṣọ kan tí mo ní náà nígbà yẹn. Aṣọ wíwẹ̀ jẹ́ aṣọ tí mo máa ń lò lórí kúrẹ̀ nígbà tí mo bá fẹ́ lọ wẹ̀ bpyá nínú odò àbí ní swimming pool, à tọ́jẹ́ wípé nnkan tí ó sì dá na ni láti ṣe eré ìdárayá fúnra mi.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni, à, i fíìmù. Láti máa wo eré ìtàgé yẹn lórí tẹlifíṣàn tàbí lórí àwọn ibòmíràn tàbí kí n lọ sí ilé sinimá ibi tí wọ́n ti ń polówó fíìmù. Ibí báyìí jẹ́ ibi tí mo fẹ́ràn láti máa lọ lòri kórè náà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ilé ìkàwé jẹ́ ibìkan tí mo fẹ́ràn láti máa lọ ní òrékòré. Ọ̀ dẹ̀ jẹ́ ibìkan tí inú mi ń dùn sí iná. Nígbà tí mo wà ní a ilé ìwé ẹ̀kọ́ gíga, ìgbà yí ni mò ń lọ sí ilé ìkàwé kẹ́yìn ìgbà yẹn lọ́hùn. Tí a bá ti fẹ́ ṣe ìdánwò ìgbà yí, mo máa ń lọ sí ilé ìkàwé gádagáda.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn email rẹ? Àwọn email mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo dẹ̀ máa n ṣe ètò wọn ní ọ̀nà tó yẹ àti ní ọ̀nà tó yẹ. Láàkọ́kọ́, mo máa n ríi dájú wípé mo ṣe àwọn eleyi láti ríi dájú pé mo wo àwọn email àti mo jẹ̀ ní àkókò tí mo máa wò wọn náà. Tẹ́ẹ̀dẹ̀ jẹ́ eǹikan tí ó tún ṣe pàtàkì fún mi.

Nígbà wo ni ọ̀kẹ́ẹ̀nu lọ sí ọdẹ, ìṣẹ́gun ọdẹ. Ìṣẹ́gun ọdẹ jẹ́ nǹkan tí ó dára. Ìgbà kẹ́yìn tí mo dẹ̀ lọ sí ìbà yí ni ìgbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ girama. Ẹ̀mi àti ẹ̀gbọ́n mi á fẹ́ràn láti máa lọ máa pa òkété, èyàn, ewu. Eléyìí ni a máa ń ṣe lórè kórènáà.

Ṣé o máa ń sáré? Sí sáré jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóorekoọ́re nítorí pé mo jẹ́ ènìyàn kan tó máa ń lọ sí ìdíje àwọn ènìyàn tí ó ń sáré. Nígbà yẹn, eléyi dè jẹ́ nǹkan tí mo ṣe nígbà tó jẹ́ wípé o munu mi dùn. Ó dẹ̀ mú ayọ̀ mi kúnà nítorí pé mo máa ń gba ipò kíní nígbà tí mo bá lọ sáré.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ni oṣù February. Oṣù yìí jẹ́ oṣù kan tí inú mi máa ń dùn, tí à mọ̀dẹ̀ máa ń ṣe àwọn nǹkan kan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Oṣù yìí dà jẹ́ oṣù ìbẹ̀erẹ̀ ọdún àti ìbeẹ̀rẹ̀ ètò fun ohun tuntun fún mi.

Ibo ni o fẹ lọ sí ìsinmi? À, ibo tí mo fẹ lọ fún ìsinmi ni ilẹ̀ Canada. Ilẹ̀ Canada jẹ ibi kan tí mo fẹ́ràn lọ́pọ̀lọ́pọ̀. Tódẹ̀ jẹ́ ibi tí inú mi máa ń dùn sí lóòrèkóòrè nígbà tí mo bá lọ síbẹ̀. Mo fẹ́ràn à ojú ọjọ́ wọn, mo fẹ́ràn láti bá àwọn ènìyàn pàdé àti láti kọ́ ẹ̀kọ́ tuntun.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ asina rẹ? Àwọn àrà asina náà jẹ́ àwọn nǹkan tó jẹ́ wípé mo fẹ́ràn láti máa kọ sílẹ̀ lóore kóòrè nígbà tí mo bá nílò láti ṣe àwọn eléyìí, mo máa kọ wọ́n sílẹ̀ dáradára. Eléyè ni mo dẹ̀ máa ń ṣe láti ri dájú pe mọ rántí àwọn ọ̀rọ̀ asina mi tó tẹ̀ jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì fún mi náà.

Bawo ni ìbáṣepọ̀ rẹ pẹlu olùdarí iṣẹ́ rẹ? Olùdarí iṣẹ́ mi jẹ́ ẹnìkan tí mo nífẹ̀ẹ́ sí gidigidi, óò de jẹ́ ẹnìkan tí yóò dára sí mi náà nígbà tí a bá jọ ṣiṣẹ́ pọ̀. Mo mọ ri ìmdáju wípé ó fún mi ní ọgbọ́n ìmọ̀ àti òye tí mo nílò láti rí i dájú pé mo ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ.

Ṣé o máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Rárá, kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ ǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè, ó dè tun jẹ́ ǹkan tí inú mi máa ń dunsi nà. Nígbà tí aye rẹ̀ bá ṣí sílẹ̀ fún mi, mo fẹ́ràn láti máa kọ àwọn ǹkan kan lórí Íńtánẹ́ẹ̀tì nítorí wípé wọ́n ṣe pàtàkì, wọ́n lè jẹ́ ǹkan tí ó máa ń fi inú mi dùn gidigidi gan ni.

Ṣé o fẹ́ràn ìṣe ìta gbangba? Iṣẹ́ ìta gbangba jẹ́ nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Mó dé máa ń ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ nà. Nígbà tí mo bá rí iṣẹ́ to jẹ wípé ó jẹ́ iṣẹ́ ìta gbangba, mo jẹ́ ẹnìkan tí ó kì í tijú láti ṣe ayẹwo àwọn iṣẹ́ yìí. Mó dé máa ń gbà wọ́n náà.

Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Nígbà tí n bá fẹ́ gẹ irun mi, a máa gẹ irun mi ìyẹn ní ìgbà méjì ní oṣù kan. Tódẹ̀ jẹ́ nǹkan tí ó dára láti ríi dájú wípé irun mi ò kún jù, kò dẹ̀ ní ìdọ̀tí náà, tódẹ̀ jẹ́ ǹkan tí ó máa ń jẹ́ kí n ní ẹwà dáradára sí ara àti lójú.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi nígbà tí mo bá ní àwọn fáìlì kankan tí wọ́n jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo máa rí i dájú pé mo tọ́jú wọn gẹ́gẹ́ bí ó ti jẹ́ àti gẹ́gẹ́ bí ó ti yẹ. Mo dè máa ń ṣe, à, ìtọ́jú wọn ní ọ̀nà tí ó ṣe dára náà. Ṣé nípa eléyìí mo máa ń pa fáìlì pamọ́.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ ń gbà? Ìsinmi oúnjẹ ọ̀sán mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi, ó de máa ń gba àkókò lọ́wọ́ mi gidi-gidi bíi àkókò ìgbà mí wákàtí méjì, wákàtí ọ̀yọ́ kan àbọ̀ ni ó máa ń gbà to je wipé kí n lè sinmi dáradára kí n tó padà sí ibi iṣẹ́.

Nígbà wo ni o kẹ́yìn sunkún? Ìgbà tí mo kẹ́yìn sunkún jẹ́ ìgbà kan, ah, to jẹ́ wipé, ah, mo ṣe àwọn nǹkan tí mo ní ṣe nígbà tí mo wà nílé ìwé ẹkọ́ girama ní ìgbà ìkẹ́yìn tí mo sokún láyé mi. Igbà yẹn wọ́n dènà mí fún owó ilé ìwé. Ah, mo sunkún lọ sílé nígbà yen náà lọ́hun.

Nígbà wo ni o kẹ́rù ń fò? Ẹ̀ẹ̀ẹ̀ ìgbà kẹ́yìn tí mo fò ni ìgbà tí mo lọ sí ìlú Kánádà fún iṣẹ́ tí ó ṣe pàtàkì fún mi. Ìgbà yíì dẹ̀ jẹ́ ìgbà kan tó jẹ́ wípé àà mo nílò láti lo ọkọ̀ òfurufú lọ síbẹ̀. Ìgbà yíì ni ìgbà kẹ́yìn tí mo fò lọ sí ìlú mìíràn láti lọ ṣe àwọn iṣẹ́ pàtàkì fún ara mi.

Ṣé o máa ń di ọjà ààbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Mo máa ń ṣe àwọn eléyìí, à, nígbà mìíràn bóyá tí mo bá rí àwọn nǹkan kan tí ó dára tí inú mi dùn sí àbí tí ọkàn mi wà láti rà, ìgbà yìí mo máa ń lọ sí ọjà ààbò. Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń sọ̀kalẹ̀ ra àwọn nǹkan kan fúnra mi.

Kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn mi ni, ah, oúnjẹ. Mo fẹ́ràn oúnjẹ dáradára. Oúnjẹ jẹ́ nǹkan tí ó dára lára, tó dè máa ṣe ara ní ọ̀ṣọ́ náà. Nípa ìdí èyí, mo fẹ́ràn láti máa jẹun. Mo dè fẹ́ràn láti ṣẹlẹ̀ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí yóò ṣi yè náà lóhùn.

Ṣé o mọ bí a ti ń ka àwòrán ilé? Àwòrán ilé jẹ́ nǹkan tí mo máa ń ṣe. Lopo lopo mo dé mọ bí wọ́n ṣe ń ka àwọn eleyìí nítorí mo jẹ́ ẹnìkan tí ó ṣiṣẹ́ ní ilé, ah, ní ilé iṣẹ́ ìkọ́lé. Àà tọ dẹ̀ jẹ́ ǹkan tí a máa ń ka lójoojúmọ́ nígbà tí a bá nílò láti ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan náà.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Àmọ́ ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn dáradára nítorí pé ilé jẹ́ nǹkan tí mo bá fẹ́ ṣe bóyá nípa iṣẹ́ tàbí nípa òwò náà, mo máa rí dájú pé mo rin àwọn ìrìnàjò yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ lọ sí ìlú mìíràn níbi ó ṣe yẹ kí ó jẹ́ náà.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni, àì ìgbà tí òòrùn bá ń rọ̀. Ìgbà òòrùn jẹ́ ìgbà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ wípé ó máa ń fi mi lọ́kàn balẹ̀, tótẹ̀ máa ń fi mi lára balẹ̀ náà. Mi ò fẹ́ràn nígbà tí òjò bá ń rọ̀. Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù nípa ìdí èyí jẹ́ ìgbà tí òòrùn bá ń rọ̀.

Ṣé o ní káàdì iṣẹ́? Káàdì iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Mo dẹ̀ ní káàdì iṣẹ́ sílé nítorí pé nǹkan tí mo máa ń lò ní, látiri ìdájú pé mo ṣe àwọn nǹkan tí mo níṣe tàbí tí mo bá fẹ́ wọ ilé iṣẹ́ kí àwọn ènìyàn kí wọ́n bá máa sọ̀rọ̀ sí mi, wọ́n dẹ̀ máa fi ń ṣe àjúwe ara mi náà nígbà tí mo bá ń lọ sílé.

Ṣé o fẹ́ràn jiyàn? Jíjiyàn jẹ́ nǹkan tí kò dára kí ọkùnrin máa ṣe. Nípa ìdí èyí, mo fẹ́ràn láti ṣe àwọn nǹkan tí mo ní ṣe lọ́gán gẹ́gẹ́ bí ó ṣe yẹ ki o jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe èyí kí orí náà. Mi ò fẹ́ràn láti máa jìyàn pẹ̀lú àwọn ènìyàn. Eléyìí jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe rárá àti rárá ó dè jẹ́ nǹkan tí inú mi ó dùn sí nígbà tí mo bá ṣe é.

Báwo ni o ṣe máa ń ṣe akoto fún ìrìn-àjò nígbàtí mo bá nílò láti rin ìrìn-àjò fún iṣẹ́ tàbí lo si ìlú mìíràn, mo ma ṣe eleyi ni ọ̀nà ti o tọ àti ni ọ̀nà ti o yẹ, mo ma ṣe ètò lórí rẹ láti ríi dájú pé mo mọ àsìkò ti mo fẹ lo lọ hun, owo ti mo fẹ na àti bí máa ṣe rin ìrìn-àjò yẹn dáradára.

Ibo ni o máa ń ra nǹkan nígbà tí o bá nílò láti ra àwọn nǹkan kan? Mo fẹ́ràn láti lọ sí ọjà. Ọjà jẹ́ ibi kan tí mo fẹ́ràn láti máa lọ lóòrèkóòrè nígbà tí mo bá fẹ́ ra àwọn nǹkan kan, bóyá àwọn nǹkan ìlò tàbí àwọn nǹkan tí mo bá nílò ní ibi tí mo ti ń ṣiṣẹ́ ná. Àwọn ilé yìí ni mo máa ń lọ lóòrèkóòrè.

Báwo ni ọṣẹ máa ń da yìn ẹ́ nígbà tí mo bá fẹ́ gba yìn. Mo máa ń gba yìn ní oríṣiríṣi ọ̀nà. Lálá kọ́kọ́, igba ti mo bá ṣe àwọn iṣẹ́ takuntakun ní ibi iṣẹ́ àti àwọn iṣẹ́ tí ó mú ọgbọ́n àti ìlọsíwájú ilé iṣẹ́ wa, ìgbà yìí ni mo máa ń gba yìn lọ́wọ́ ènìyàn àti ní ibi iṣẹ́ mi náà.

Ṣé o mọ bí a ti ń ya àwòrán? Yíya àwòrán jẹ́ nǹkan tí, à, ó ṣe pàtàkì tòdè jẹ́ ǹkan tí inú mi ń dùn sí naa. Mo fẹ́ràn láti máa ya àwòrán lóòrèkóòrè nítorí pé ó dára. Àmo dẹ̀ mọ bí wọ́n ṣe ń ya àwòrán náà nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gírámà. Ìgbà yẹn ni mo kọ́, à, bí wọ́n ṣe máa ń ya àwòrán.

Irú bàtà wo ni o fẹ́ràn máa wọ̀? Bàtà tí mo fẹ́ràn máa wọ̀ ni bàtà tí abẹ rẹ bá pẹlẹbẹ. Nítorí pé bàtà yìí máa jẹ́ kí n rìn dáadáa. Ìgbà mii ti n bá fẹ́ sáré, ó máa n jẹ́ kí n sáré dáadáa naá. Nípa idi eyìí, bàtà tí mo fẹ́ràn láti máa wọ̀ ni bàtà tí abẹrẹ bá pẹlẹbẹ. Eeya tí àwọnoloyin yii bọ̀ mọ̀ se esneakers.

Ṣé o ń wọ gíláàsì? Gíláàsì jẹ́ nǹkan tó dára lọ́pọ̀lọpọ̀. Mo dè máa fẹ́ràn láti máa wọ gíláàsì nítorí pé ó dára, ó de máa ń jẹ́ kí inú mi dùn náà. Àní nígbà tí mo bá fẹ́ lọ sí ibi ayẹyẹ òde tàbí ibi tí yóò ṣe pàtàkì, mo fẹ́ràn láti máa wọ gíláàsì yìí. A lọ síbẹ̀, ó de dara lọ́jú, ó de dára náà.

Ṣé ogbagbo nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ je ǹkan ti mo gbàgbọ́ no ni ṣe nínú re nítorí wípé won dára. Nígbà mí, wọ́n máa ń mú ọgbọ́n wá, tọ́dẹ̀ jẹ́ ǹkan tí ó tún ṣe pàtàkì tí ènìyàn bá fẹ́ mọ àwọn ǹkan kan tí ògbélé ayé wa ṣe náà.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Nígbà tí mo bá jẹun mo ní, ìwà tí ó dára gidi gan. Mo máa n rí dájú wipé mi ò kí ń sọ̀rọ̀, mi ò kí ń pariwo tàbí kí ń má ṣe àwọn ǹnkan kan tí kò dára náà. Mo máa n rí dájú wipé mo fi ọkàn balẹ̀ gidigidi, nígbà tí mo bá jẹun tọ́ dẹ̀ jẹ́ nǹkan tí yóò ṣe pàtàkì náà.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni àkókò, ìgbà tí mo bá fẹ́ lọ jẹ ohun ọ̀sán, ìyẹn ni déédé agogo méjì láàsán. Ìgbà yìí jẹ́ àkókò nínú, ọjọ́ tí mo fẹ́ràn jù nítorí pé òun ni mo máa ń sinmi.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ jẹ́ nǹkan tí kò fi bẹ́ẹ̀ pọ̀ ná. Lálàkọ́kọ́, mo fẹ́ràn láti jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi lọ sí ibi ayẹyẹ kan tí wọ́n pé wá sí. Ibi yìí dẹ̀ jẹ́ ibi tí mo ti ń gbèrò lọ́kàn bí mo ṣe máa ṣe lọ náà, àti wípé kí n lọ sí ilé ìjọsìn yẹn ní ọjọ́ ìsinmi àwọn èrò mí ni yẹn fún ìparí ọ̀sẹ̀.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ̀? Pínpín oúnjẹ mi jẹ́ nkan tí mo fẹ́ràn láti máa ṣe, à nígbà mìíràn nígbà tí mo bá ní àwọn ènìyàn lé àyíká mi tí wọ́n ní oúnjẹ tí wọ́n fẹ́ jẹ, à pínpín oúnjẹ mi kì í ṣe nǹkan tí ó lè ra fún mi láti ṣe nítorí pé mo mọ̀ dájú wípé nǹkan tí ó dára ni. Nípa ìdí èyí, mo máa ń ṣe eleyi lóòrèkóòrè náà.

Ṣé o máa ń rántí àlá rẹ? Àlá mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì lóorekórè nígbà tí mo bá lá àlá. Nígbà tí mo bá jí, mo máa ń rántí wọn dáradára. Ìgbà mí, mo máa ń kọ wọ́n sílẹ̀. Eléyi dè jẹ́ nǹkan tí ó máa ń finú mi dùn gẹ́gẹ́ bí ènìyàn, à, láti rí i dájú pé àwọn àlá mi, ó jẹ́ nǹkan tí mo máa ń rántí tí mo dẹ̀ máa kọ wọ́n sílẹ̀.

Ṣé o máa ń mu àwọn ohun purotinì? Àwọn ohun purotinì jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa mu nítorí pé ohun kan tó bá ti ní ọtí nínú tàbí nǹkan tí ó bá ti le pà yàn, àwọn eléyìí jẹ́ ohun kan tí mi ò fẹ́ràn láti máa mu nítorí pé kò dára lára. Ó dẹ̀ jẹ́ àwọn ohun kan tí mi ò fi bẹ́ẹ̀ gbádùn gẹ́gẹ́ bí ènìyàn.

Agogo mélòó ni o máa ń lọ sùn? Mo máa ń sùn ní dédé ago mẹ́sàn. Agogo ìgbà yìí jẹ́ ìgbà tí àrà mi máa ń dáṣẹ́ké, tí mo dẹ̀ fẹ́ràn gidi, gidi. Nítorí pé ó dára, ó dẹ̀ máa ń mú nú mí dùn. Nígbà tí mo bá ní àwọn ǹkan kan tí mo nílò láti ṣe, tí bá dé láti ibi iṣẹ́, tí bá ti jẹun, tí bá ti wẹ̀, mo máa sinmi. Dédé ago mẹ́sàn mo máa lọ sùn.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? Mo ṣe kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tí olùdarí ilé iṣẹ́ mi rán mi lọ sí, à, ilé iṣẹ́ mìíràn láti lọ ṣe, à, aṣojú níbẹ̀. Tọ́ dọ̀ jẹ́ nǹkan tí, à, ó ṣe pàtàkì sí mi. Mo kọ́ àwọn ẹ̀kọ́ tuntun níbẹ̀ náà.

Oṣù wo ni a bí o? Oṣù tí a bí mi ni oṣù kejì ọdún, ìyẹn oṣù Fẹ́bààrì, tó dẹ̀ jẹ́ oṣù kan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Inú mi dẹ́dùn, ó jẹ́ ìbẹ̀erẹ̀ ọdún ti mo máa ń ṣe ìpinnu àwọn ǹkan kan tí mo nílò láti ṣe àti láti ṣe ohun tuntun náà sínú ayé mi tó dẹ̀ si je ǹkan tí ó tún dára gidigidi.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ nígbà tí àwọn nǹkan bá ṣẹlẹ̀ sí mi tí ó mú inú mi bàjẹ́, tàbí tí mo bá lérò láti ṣe àwọn nǹkan tuntun tí ìṣẹ́ bá pọ̀? Ìgbà yìí ni mo máa ń ṣe àwọn nǹkan wọn, láti ríi dájú pé mo pàrọ̀ ọkàn mi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ bóyá kí n lọ sí ibi tuntun tàbí kí n lọ jẹ àwọn oúnjẹ náà.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni yàrá ibo tí, ibi tí mò ń sùn sí. Yàrá yìí jẹ́ yàrá kan tí ó dá lọ́pọ̀lọpọ̀. Yàrá yìí dà máa ń fi inú mi dùn lóòrèkóòrè nígbà tí, à, mo bá sùn sínú rẹ̀. Ó dára, ó jẹ́ ibi kan tí ó rẹwà, ó dẹ̀ jẹ́ ibi kan tí ó tutù náà, tí ọkàn mi máa ń balẹ̀ nígbà tí mo bá wà nínú rẹ̀.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè ẹ̀rọ ìgbésókè dára? Mo dè máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ lóòrèkóòrè nínú rẹ̀, nítorí pé íbàyí mo ti máa ń bá àwọn ènìyàn ṣe ìdúnàádúrà tàbí tí bá fẹ́ bá àwọn ọ̀rẹ́ tàbí àwọn alábàágbésọ̀rọ̀ náà, ilé yìí ni mo máa ń lò.

Kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Ní àṣálẹ́, mo fẹ́ràn láti sinmi. Mo máa ń dè ní déédé bí aago márùn-ún. Íyẹn ní àṣálẹ́. Nígbà láti ibi iṣẹ́ nígbà tí mo bá délé, ǹkan àkọ́kọ́ tí mo máa ṣe ni wípé mo máa ríi dájú wípé à mọ lọ wẹ̀. Tí ń bá ti jẹun, táń mọ̀ máa sinmi wo eré ìtàgé à kí ń tó lọ sun.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Oúnjẹ tó kù jẹ́ oúnjẹ kan tí mi ò fẹ́ràn láti máa jẹ nítorí pé kì í ṣe nǹkan tí ó dára fún ènìyàn tàbí fún ọmọlúàbí láti máa jẹ. Nígbà tí mo bá ní àwọn nǹkan kan tí mo ní ero nínú láti ṣe àwọn oúnjẹ yìí ni mo máa gbé fún àwọn ẹran ọ̀sìn mi láti jẹ náà.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ìgbà Kérésìmesì. Ìgbà Kérésìmesì jẹ́ ìgbà kan tí inú mi máa ń dùn láti ṣe nǹkan ọ̀tún àti láti jáde náà. Eléyìí máa jẹ́ kí n rí gbogbo àwọn ènìyàn tí mi ò tíì rí rí, àwọn ènìyàn ọ̀rẹ́. Ọlọ́jọ́ pípẹ́ náà mo máa ń bá wọn pàdé. Ìdí nìyẹn tó jẹ́ pé àkókò ọdún tí mo fẹ́ràn jù ni rẹ̀

Nígbàwo ni o kẹ́yìn ìrìn àjò fún isẹ? Ìrìn àjò fún isẹ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ ti ṣí ilé yìí ní ọ̀nà tí ó pọ̀ náà. Mo ti lọ sí ìlú mìíràn, à, lọ ṣe iṣẹ́ rí, ẹ́, ní oṣù tí ó kọjá nígbà tí ọ̀rẹ́ mi kan pè mí sí isẹ́ ní ìlú mìíràn tí kò jọ wákàtí márùn-ún lọ sí ibi tí mo wà. Ìgbà yẹn ni mo lọ sí isẹ́ ní ìlú mìíràn.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi nígbà mì tí ba ní àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe, à, tàbí tí àwọn ẹ̀rọ ayárabíàṣá bá bàjẹ́ tàbí tí wọ́n bá ní ìdojúkọ igba yii ni mo máa ń dúró, à, lílo wọn fún ọjọ́ kan.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Eléyìí jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè nígbà tí, àá, mo bá ṣinà tàbí tí mo bá ń lọ sí ibi kan to jẹ́ wí pé, àá, ọ̀nà yẹn poluku musu mọ́ mi lójú. Mo máa rí i dájú pé mo bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn láti fi ọ̀nà hàn mi, tó dẹ̀ jẹ́ nǹkan tó tí wà ṣe pàtàkì fún mi náà.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni puff puff. Puff puff ni àwọn olóyìnbo mọ̀ sí small chop, tódẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ń jẹ ní òòrèkóòrè nígbà tí àsìkò rẹ bá ṣí sílẹ̀. Àgàgà ní ọ̀sán, ó jẹ́ oúnjẹ ìpanu fún mi náà tí mo máa ń jẹ ní ọ̀sán.

Ṣé o máa ń fi ìdáàbòbò òrùn sara? Ìdáàbòbò òrùn jẹ́ nǹkan tí mo máa ń lò lórèkórè torí pé ó ṣe pàtàkì sí mi. Ó dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń lò ní òrékórè nígbà tí mo bá fẹ́ lọ sọdẹ ti òrùn bá pò. Eleyii, mo máa ń lò sara lati ri dájú wípé òrùn ó ṣe mí léṣe, à, lọ́nà kan náà.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Síṣe iṣẹ́ láti ilé jẹ́ nǹkan tí mo máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ àti lóòrèkóòrè. Mo máa ń ṣe lé ìní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo fẹ́ràn láti máa bá àwọn ilé-iṣẹ́ ní ìlú mìíràn ṣiṣẹ́ papọ̀. Eléyìí ni mo dà máa ń ṣe láti ilé, ó gbẹ̀jẹ́ ǹkan tí ó tó dára náà láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Ìgbà tí mo máa n ra epo fún ọkọ̀ mi ni ìgbà tó jẹ́ wípé, lẹ́eméjì iyẹn ní ọ̀sẹ̀. Mo fẹ́ràn láti máa ra epo ní ọjọ́ kejì ọ̀sẹ̀ yẹn, ní Tuesday àti ní Saturday náà.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi jẹ́ nǹkan tí, à, ó dára lọ́pọ̀lọpọ̀, ó de jẹ́ ǹkan tí ó dán tó gbó lórí tọ dẹ̀ yẹ wípé gíláàsì ló fi ṣe, à, ó dè jẹ́ ǹkan tí mo máa ń lò láti ri dájú pé mo ṣe àwọn iṣẹ́ bóya ti ń bá fẹ́ kọ̀wé tàbí tí ń bá fẹ́ ṣe àwọn ǹkan tó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi ná.

Ṣé o máa ń wọ ìborùn? Ìborùn jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo fẹ́ràn láti máa wọ eleyi ní òrekoore nítorí pé ó dára. À kò jẹ́, ó jẹ́ ǹkan tí èèyàn máa fi ń dàbòbò ara rẹ̀ kí ọrùn kí ó má ba lọ ṣe mí léṣe. Mo de máa ń lo ẹ̀rọ ayé òde òní tí àwọn olóyìnbo ṣẹ̀ ṣe jáde.

Ṣé o ní aṣọ òtútù? Aṣọ òtútù jẹ́ aṣọ kan tí ó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ máa ń rí dájú wipé mo ní àwọn aṣọ yìí sílé, gidi-gidi nítorí wípé, wọ́n ṣe pàtàkì. Látirí dájú wipé mo ṣe àwọn nǹkan tí mo nílò láti ṣe nígbà tí òjò bá ń rọ, aṣọ yìí ni mo fi máa ń wọ̀, láti rí dájú wipé òtútù kò ṣe mí léṣe.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Mo máa gbé àpò ẹ̀yìn dáadáa. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mò dẹ̀ máa ṣe eléyìí lálàíṣi àní àní nígbà tí mo bá lọ sí ọjà lọ ra nǹkan. Ìgbà yìí, mo máa n gbé àpò ẹ̀yìn nítorí pé ó dáa lára, ó dẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa jẹ náà ní òrékọ́ọ̀rẹ́. Nípà idí yìí, mo màá n gbé àpò ẹ̀yìn.

Ṣe o mọ itumọ orukọ rẹ? Itumọ orukọ mi jẹ nkan ti o ṣe pàtàkì gidigidi, ode jẹ nkan ti inú mi máa n dùn sí. Na orukọ mi jẹ orukọ kan ti o ni itumọ ti o dara, mo dẹ̀ mọ itumọ rẹ̀ dáradára. Mo máa n sọ fún àwọn ènìyàn itumọ orukọ mi náà.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Àwọn alábàáṣiṣẹ́pọ̀ jẹ́ àwọn ènìyàn tí ó ṣe pàtàkì. Nígbà tí mo bá fẹ́ yàn wọ́n, mo máa rí dájú pé mo yan àwọn tí ó ní ọgbọ́n ìmọ̀ àti òye fún iṣẹ́ tí mo fẹ́ ṣe. Mo dẹ̀ máa rí dájú pé wọ́n jẹ́ àwọn ènìyàn tí àwọn mọ iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe tọ́ń dẹ̀ ní ẹ̀míṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn náà.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Áàpù tí mo máa ń lò jù ni WhatsApp. WhatsApp àti Facebook jẹ́ áàpù kan tí mo máa ń lòorekore nitorí pé bíbàyí ni mo ti máa ń bá àwọn ènìyàn fún iṣẹ́ tàbí fún ọjà sọ̀rọ̀, à ní ọ̀nà tí ó tọ́ àti àní ọ̀nà tí ó ṣi yẹ náà, a lati ri dájú pé mo ń bá wọn ra ọjà.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Aàh, kíkọ̀wé pẹ̀lú ọwọ́ jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè, ó de tun jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn. Mo de máa ń rí i dájú pé mo ṣe eleyii ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà. Mo máa ń ṣe eléyiì dáradára tọ́ dẹ̀ jẹ́ nǹkan tí inú mi máa ń dùn sí.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Eleyii jẹ́ nọ́mbà tí ó ṣe pàtàkì sí mi lóorèkoore nígbà tí n bá ní àwọn ìlòjúkọ kékeré tàbí pàtó tí mo nílò láti fẹ́ àtúnṣe sí. Ìgbà yìí, nọ́mbà wọ̀nyí ni mo máa ń pè láti rí i dájú wípé mo fẹ́ àtúnṣe sí àwọn nǹkan tí ó bá ṣẹlẹ̀ tọ́ de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì náà.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ nígbà mí, nígbà tí iṣẹ́ bá pọ̀ ní ilé-iṣẹ́ tàbí tí mo bá nílò láti parí àwọn iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́. Wọ̀, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ gẹ́dẹ́gẹ́dẹ́ nítorí wípé mo nílò láti ṣé. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó tún wá ṣe pàtàkì náà gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣe o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Ra oúnjẹ ní òpópónà jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti ṣe nítorí pé ó jẹ́ nǹkan tí kò dára. Mi ò mọ bí wọ́n ṣe ń se oúnjẹ wọn àbí àwọn omi tí wọ́n lò tí wọ́n fi ṣe àwọn oúnjẹ yìí. Ìdí nìyẹn tó jẹ́ wípé lóòrèkóòrè, tígbà tí mo bá fẹ́ ra oúnjẹ, mo fẹ́ràn láti lọ sí ilé oúnjẹ tí ó bá dán.

Ṣé o máa ń je goomu? Goomu je ǹkan ti mo máa ń je lóòrèkóòrè nígbà ti bóyá tin bá n sáré ti n bá n ṣe ìdárayá tàbí tin bá lo si ibi ayẹyẹ náà eléyi máa jẹ́ kí n ní oòrùn tí ó dá lẹ́nu, ó dà máa fún mi ní okun àti agbára láti ṣe àwọn iṣẹ́ kankan tí ó tún ṣe pàtàkì sí mi náà.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ ní ọ̀nà tí ó pọ̀ jaburata ní alákọ́kọ́ nígbà tí àwọn ènìyàn bá ní ìdojúkọ kankan nípa iṣẹ́ tàbí owó. Mo máa ń fún wọn ní owó, mo máa ń gbà wọ́n ní àmọ̀ràn tí yóò dẹ̀ máa mú ìlọsíwájú dé bá wọn.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Nǹkan àkọ́kọ́ tó wà ní ibi iṣẹ́ mi tó jẹ́ ìdojúkọ ni iná mọ̀nàmọ́ná. Iná mọ̀nàmọ́ná jẹ́ nǹkan tí ó máa ń nimí lára nígbà mìí tí ó bá ṣí. À, àwọn ẹ̀rọ tuntun tí software tó wà nínú kọ̀m̀pútà tó jẹ́ ìdojúkọ náà láti rí dájú pé mo lò wọ́n ní ọ̀nà tí ó tọ́.

Ìgbà mélòó ni ó máa ń ṣe àṣàyẹ̀wò íméelì rẹ? A mo máa n ṣe àṣàyẹ̀wò ímélì mi fún ìgbà mẹ́ta ní ojoojúmọ́ nítorí pé ó ṣe pàtàkì. Bíbá yi ni o tí máa ń gba ìpè látọ̀dọ̀ àwọn oníbàárà àti látọ̀dọ̀ àwọn ènìyàn tí wọ́n tun ṣe pàtàkì tí wọ́n dẹ̀ ṣe kókó sí mi náà. Ẹ́léyii jẹ́ nǹkan tí ó dára, ó dẹ̀ jẹ́ ǹnkan tí ó máa ń finú mi dùn.

Báwo ni mo ṣe máa kọjú àwọn ìṣòro ní iṣẹ́? Àwọn ìṣòro tó wà ní iṣẹ́ jẹ́ àwọn nǹkan tó jẹ́ wípé nígbà tí wón bá dé, mo fẹ́ràn láti máa ka ìwé nípa wọn láti mọ̀, bí má ṣe ṣe ìwádìí àti ṣe àtúnṣe lórí rẹ̀. Èyi de jé nńkan ti mo máa ń se lórékóré nígbà tí mo bá ní ìsòro ní ibi isé.

Ṣé o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá jẹ́ nǹkan tí ọ̀tọ̀ọ́ wá ṣe pàtàkì sí mi náà nítorí pé ilé ìdẹ́ kí n ní ààyè láti lọ sí ilé ìdárayá ní òrékòrè àti ní ìgbà tí ó bá wù mí láti lọ síbẹ̀. Èleyi dẹ́ jẹ́ nǹkan tí mo máa ń ṣe tó dẹ̀ tun dára ní ìgbà gbogbo.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Àmì ìràwọ̀ mi jẹ́ àmì òṣùpá àti àmì omi. Eléyìí jẹ́ àmì tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Inú mi dé máa ń dùn sí ìkórè tí pé àmì yìí jẹ́ àmì tí àwọn ènìyàn fi ń ṣe àjòwé mi. Ó dé jẹ́ àmì kan tí ò dára lọ́pọ̀lọpọ̀ náà fún ènìyàn.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Ọkọ̀ ojú omi rí, ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ láti máa gun. Mo dẹ̀ ti gun ọkọ̀ ojú omi rí, aà tódẹ̀ jẹ́ ǹkan tí òfin mú mi dùn tódẹ̀ tún jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi ná. Ní ìgbà yẹn ná lọ́hùn, aà mo fẹ́ lọ sí ìlú Calabar, aà ìgbà yẹn ni mo gun ọkọ̀ ojú omi fún ìgbà àkọ́kọ́

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Ní òwúrọ̀, mo fẹ́ràn láti máa jí ní àkókò gẹ́gẹ́ ní dédé aago mẹ́fà òwúrọ̀. Ìgbà yẹn ni mo máa ń jí. Nígbà tí mo bá jí, nǹkan àkọ́kọ́ tí mo máa ṣe ohun ní pé mo máa gbàdúrà. Nígbà tí mo bá gbàdúrà, mo máa tọ́jú ilé, à, ibùsùn mi. È, mo máa jáde láti ṣe àwọn nǹkan tí mo ní ṣe kí n tún lọ síbi iṣẹ́.

Ṣé o máa ń pa owó pamọ́? Pípá owó pamọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe èléyìí ní òrèkóòrè náà. Mo fẹ́ràn láti máa fi owó pamọ́ nítorí pé ó dára. Ó dẹ̀ jẹ́ nǹkan tí a ṣe pàtàkì láti ṣe, nítorí pé nítorí ọjọ́ iwájú àti láti ṣe àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún mi náà.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Mo máa ń sùn ní ọ̀sán, àní ìgbà tí àye rẹ̀ bá ṣí sílẹ̀ nìkan nítorí wipé ní ọ̀sán mo máa ń wà ní ibi iṣẹ́. Ààye o kì í n ṣí sílẹ̀ bẹ́ẹ̀ yẹn láti sùn ní ọ̀sán àmọ́ nígbà tí mo bá wà nínú ilé, àmo fẹ́ràn láti máa sùn ní ọ̀sán nítorí pé ó jẹ́ ǹkan tó dá lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe náà.

Ṣe eyin, ṣe eyin ma fọ, eyin ma fọ mi ni ìgbà mí tí mo bá ṣe àwọn iṣẹ́ tí ó ní agbára púpọ̀ ààlẹ̀ ní ibi iṣẹ́ tàbí níbi ọjà. Eléyii ni mo máa n rí dájú pé mo lo àwọn òògùn àti ó máa ṣiṣẹ́ fún ìfọyín fún láti rí dájú pé àwọn eléyìí dúró.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì bóyá nígbà tí mo bá fẹ́ lọ sí òde, lọ sí ibi ayẹyẹ tàbí lọ sí ibi iṣẹ́ náà. Mo máa fẹ́ràn láti fi nǹkan ọ̀ṣọ́ sára nítorí wípé ó dára, ó de jẹ́ ǹkan tí inú mi máa ń dùn sí náà, a ó de dà lọ́pọ̀lọpọ̀

Nígbà wo ni o máa ń fà? Ìgbà tí mo máa ń fà ni ìgbà tí, à, mo bá wà ní, a, ibi kan tí ó ṣe pàtàkì sí mi. Iyen ní, ìgbà tí mo bá wà nínú ilé, bóyá tí mo bá fẹ́ jáde tàbí tí mo bá ṣẹ̀ṣẹ̀ jí, ìgbà yìí ni mo máa ń fà tọ́dẹ̀ jẹ́ ǹkan tí ó tó ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi náà tí inú mi ń dẹ̀ máa ń dùn sí. Aà, mo fẹ́ran rẹ̀, ó dára lọ́pọ̀lọpọ̀, ó dé máa ń jẹ́ kí n ríi dájú pé mo ṣe àwọn nǹkan tí mo nílò láti ṣe àti láti ṣe ẹ̀mí ìṣọ̀kan pẹ̀lú wọn náà.

Ṣé owó tí ò ń gba dára tó? Owó tí mò ń gba dára lápọ̀lọpọ̀. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó máa ń finú mi dùn, ànítori pé, à, ó jẹ́ nǹkan tí ó dára. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dẹ̀ máa ń finú mi dùn. Nítorí owó yìí máa ń jẹ́ kí ń ṣe àwọn nǹkan tí mò nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ̀ àti ní ọ̀nà tí ó yẹ náà.

Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Àjọyọ̀ ọjọ́ ìbí mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Àwọn tọ́dọ́ máa ń mú mí dùn gidigidi níradikọ̀ rẹ̀ nígbà tí àwọn ọmọ bá bẹ́ ṣe eléyìí. Mo máa ń rí dájú wípé mo ṣe àwọn nǹkan tí mo ní ṣe, mo dà máa ń pe ọ̀rẹ́ àti àwọn ẹbí mi náà ní ọ̀nà pẹrẹsẹ láti ṣe àjọyọ̀ náà.

Báwo ni o ṣe máa ń pe àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Àwọn ìṣòro ayárabíàṣá jẹ́ àwọn ìṣòro kan tí wọ́n ṣe pàtàkì. Nígbà tí n bá rí àwọn ìṣòro wọ̀nyí, màá pe àwọn ènìyàn tó ní ọgbọ́n nínú ẹ̀rọ ayárabíàṣá kí wọ́n wá ṣẹ́ tàbí kí n lo ọgbọ́n tí èmi mọ̀ ṣe.

Báwo ni oṣẹ́ máa ń ṣe irun rẹ? Ṣíṣe irun mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo dà máa ń ṣe léyìí ní ọ̀nà tí ó pọ̀. Lála kọ́kọ́ mo fẹ́ràn láti máa gẹ irun mi, à ní ọ̀nà tí ó dára náà tó dọ̀tun lẹ́wà, mo dà ẹ́ lé, mo dà ẹ́ máa ṣe nígbà gbogbo bí ọkùnrin náà.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Fífọ ọkọ̀ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣe èléyìí, à ní ìparí ọ̀sẹ̀ yẹn ni ọjọ́ Saturday. Nígbà yí ni mo máa ráyè láti máa la tiri dájú pé mo fọ ọkọ̀ mi kó dẹ̀ mọ́ tọ́nítọ́ní. Eleyii jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí inú mi dẹ̀ máa ń dùnsí nígbà gbogbo.

Báwo ni o ṣe máa pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Pín pin owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì sí mi nígbà tí èmi àti àwọn ọ̀rẹ́ mi bá lọ sóde. Nígbà tá a bá ra nǹkan, a máa n ri dájú pé a pín owó náà ní ọgbọ́ gbà laláìsí ìjà tàbí àìde ààyède láàrin wa náà.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù ní ìgbà èwe? Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ní ìgbà èwe ni ìgbà tí mo wà pẹ̀lú bàbá bàbá mi. Bàbá bàbá mi jẹ́ ẹnìkan tí ó jẹ́ akíkanjú ènìyàn, tí wọ́n ń dé ṣe àwọn nǹkan kan tí mo nílò láti ámọ̀. Ríi dájú pé mo ṣe ẹni rere.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Òpó ayélujára tí mo wà, ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì nítorí pé ilé mi máa ń lò nígbà tí mo bá fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀ tàbí tí mo bá fẹ́ bá àwọn ènìyàn ní ìbáṣepọ̀ àní à ìlú mìíràn. Mo wà ní ojú òyà pọ̀ bíi Facebook, bíi WhatsApp àti Instagram náà.

Báwo ni ó ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Eleyii jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn mọ̀lẹ́ máa ń ṣe eléyí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nítorí pé ó dára, mo máa ń ṣe iṣẹ́ ní àkókò láti fi ààyè sílẹ̀ sí ìgbésí ayé náà.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé ní ọkọ̀ òfurufú? Nígbà tí mo bá wà nínú ọkọ̀ òfurufú, màá dájú wípé mi ò jókòó sí ibi tí fèrèsé bá wà. Mi ò fẹ́ràn elé yìí nítorí pé ó jẹ́ ǹkan tí ó máa ń fẹ́rùn bà mí. Mo dẹ̀ jẹ́ ẹnìkan tí kò ní ìgboyà nígbà tí mo bá wà nínú ọkọ̀ òfurufú.

Ṣé o ti ṣìnà rí? Mo ti ṣìnà rí gẹ́gẹ́ bí ènìyàn, ah, ní ọjọ́ yẹn jẹ́ ọjọ́ kan tí mi, mi ò ní lè gbàgbé. Nígbà tí mo lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan, ìgbà yíì ni mo ṣìnà, ah, lọ́jọ́ náà lọ́hùn ún. Nígbà tí mo dẹ̀ ṣìnà, ah, mo nílò láti bẹ̀rẹ̀ ọ̀nà lọ́wọ́ àwọn, àwọn ènìyàn tí wọ́n wà ní àdúgbò tí wọ́n ṣe ọ̀rọ̀ fún mi.

Nígbà wo ni, ìgbà wo ni kẹ́yìn lọ wo eyín? À wíwọ eyín jẹ́ nǹkan tí óòl ṣe pàtàkì. Àmọ́, eyín mi dára lọ́pọ̀lọpọ̀. Mi ò dẹ̀ ní ìṣòro tàbí àìsàn kan tí ó jọ ti eyín. Nípa ìdí èyí, ó ti pẹ́ gidigidi tí mo ti lọ wo ẹyin, díẹ̀ o máa jẹ́ bí ọṣẹ̀ mẹ́rin bí ó ọdún kan sẹ́yìn.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Bí a ti ń wẹ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Mo dẹ̀ mọ eleyi, mo mọ eleyii gidigidi nítorí nígbà tí mo ní kékeré, a ní odò ní ìlúu wa tí a máa ń lọ lóòrèkóòrè láti lọ fọṣọ, láti lọ wẹ̀. Ibi báyìí dẹ̀ jẹ́ ibi tí mo ti kọ́ bí wọ́n ṣe ń wẹ̀, à, láti kékeré.

Àwo wo ni obferan jù? Àwo tí mo fẹ́ràn jù ni àwo pupa. Àwo yìí jẹ́ àwo kan tí mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀ nítorí wípé nígbà tí mo wà ní kékeré ó jẹ́ àwo aṣọ ilé-ìwé mi à ti mo ń wọ̀ nígbà yen lohun ó d jẹ́ kí n ní ìfẹ́ sí àwo yìí. À nípa ìdí èyí, àwo pupa jẹ́ àwo tí mo fẹ́ràn jù.

Ṣé o mọ̀ bí a ṣe ń se oúnjẹ? Sísè oúnjẹ jẹ́ nǹkan tí mo mọ̀ bí wọ́n ṣe ń ṣe á dáradára nígbà tí mo wà pẹ̀lú ìyá mi. Ìgbàyí ni mo kọ́ bí wọ́n ṣe ń se oúnjẹ. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó máa ń fi inú mi dùn gidigidi wípé mo mọ̀ọ́ nítorí wípé, íṣẹ́ tí ó yẹ kí ọmọlúàbí máa ṣe ni.

Ṣé o máa ń wọ fìlà? Fìlà jẹ́ nǹkan tí mo fẹ́ràn. Mo de máa ń wọ fìlà lóòrèkóòrè náà nígbà tí mo bá ní àwọn nkankan tí mo nílò láti ṣe. Mo máa ń wọ fìlà ó dè jẹ́ nǹkan tí ó dára náà, tí inú mi dè dùn sí láti máa ṣe ní òrèkóòrè nígbà tí mo bá fẹ́ lọ sóde àbí lọ síta.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ nígbà tí ọ́ fẹ́ bá awon oníbàárà sọ̀rọ̀? Mo máa n bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìrẹ̀lẹ̀, pẹ̀lú ọkàn kan àti ìmọ̀ kan. Eléyìí ni mo máa ń ṣe nígbà gbogbo nígbà tí ayẹ rẹ bá ṣí sílẹ̀. Mo dẹ́rìí dájú wipé mò ń ṣe eleyii láti fà wọ́n mọ́ra àti láti sọ̀rọ̀ tí ó dára sí wọn náà.

Ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́? Máa ń gba ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́, máa ń gba wákàtí méjì lójoojúmọ́. Ìyẹn àlọ àti àbọ̀ o máa ń gba bí i wákàtí méjì, àbọ̀ sì wákàtí mẹ́ta. Nítorí pé ibi tí mo ti ń ṣiṣẹ́, ó jẹ́ ibìkan tí ó jìnnà díẹ̀ sí ibi tí mò ń gbé. À, ìrìn àjò yẹn dè máa ń ga.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Mímú àwọn èrò tuntun wá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi. À lọ́pọ̀lọpọ̀, mo de máa ń mú àwọn eléyi wá ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà ti òṣìyẹ́ náà. À mo máa ń ka ìwé, mo máa ń wo àwọn ètò ní orí tẹlifíṣàn, èléyìí ló máa ń mú mi mú èrò tó ní jìnlẹ̀ wá.

Ṣé o ti gun alupupu rí? Alupupu jẹ́ ọ̀ko kan tí mo gùn dáradára nígbà tí mo wà kékeré. Nígbà tí a bá fẹ́ lọ sí ilé ìwé tabi tí a fẹ́ lọ pọnmi, ọkọ̀ yìí ni a máa ń gùn nígbà yẹn lọ́un. Tọ́dẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Tọ́dẹ́ máa ń múnu mí dùn lóòrèkóòrè nígbà tí mo bá gùn àwọn ọkọ̀ yìí náà.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Bímọ ṣe wà yí, mo ní ẹranko ọ̀sìn. Ẹranko ọ̀sìn jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidigidi. Ẹranko ọ̀sìn mi ni ajá. Ó de je ajá tó ní igboya, tó lè gbọ́ràn sí gbogbo àwọn nǹkan tí mo bá sọ fún un. Ó jẹ́ ẹni tí mò ń lò láti fi dínà fún àwọn ìdójúkọ kọ̀ọ̀kan ní àyíká ilé.

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábáṣiṣẹ́pọ̀? Sise íwádìí àwọn alábàṣiṣepo jẹ́ nǹkan tí mo máa ń ṣe nígbà mìí. Bóyá a ti bá fẹ́ mọ̀ wọ́n dáradára láti mọ àwọn nǹkan kan tí wọ́n kópa nínú ẹ̀ri tàbí kí mọ àwọn ìwà wọn tí wọ́n ní. Ìgbà yìí ni mo máa ń ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́pọ̀ fínnífínní.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Nígbà tí mo máa jáké fóònù mi gbóná, à, ó jẹ́ ìgbà tí ó máa ń tóbi, à, wákàtí, à, mẹ́ẹ̀rin sí márùn-ún nítorí pé fóònù mi jẹ́ fóònù kan tí bátìrì rẹ̀ tóbi, à, nípa ìdí eyìí, ó máa ń lo wákàtí tó pọ̀ láti fi gbáá ná.

Báwo ni ọṣẹ máa ń bá àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ṣiṣẹ́? Bíbá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ jẹ́ nǹkan tí mo máa ń ṣe pẹ̀lú ìrọ̀rùn. Ó dà máa ń fi inú mi dùn gidigidi ni nítorí pé nígbà tí mo bá ṣe eléyìí, ó máa ń fún mi ní àyè láti rí dájú wípé mo ṣe àwọn nǹkan tí mo ní ṣe gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ àti gẹ́gẹ́ bí ó ṣe yẹ àti láti rí ṣe ẹ̀mí ìṣọ̀kan pẹ̀lú wọ́n náà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Mo ṣe lọ sí ọjà ní ọ̀sẹ̀ tí ó kọjá. Ọjà jẹ́ ibi kan tí mo máa ń lọ à lòrekore nítorí wípé ó dára. Ó de jẹ́ ǹkan tí inú mi máa ń dùn sí láti rí dájú wípé à, mo ra àwọn ǹkan kan tí mo ńilò láti rà iyen ní ọjà tàbí à fún àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? À, wíwo ojú àwòrán jẹ́ nǹkan tí mo máa ń wò dáradára ní ojoojúmọ́. À, mo máa ń wò ó ní ọ̀nà tó pọ̀ nítorí pé eléyìí jẹ́ iṣẹ́ tí mo máa ń ṣe, à, ní ibi iṣẹ́ mi. Nípa ìdí èyí, mo máa ń wo ojú àwòrán ní ìgbà tó pọ̀ ní ojoojúmọ́ náà.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Eré ìdánì jẹ́ eré tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀, ó dàwọ́ ṣe àwọn ẹlẹ́yìí lórí kòrò àti ní ìgbàkúùgbà náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára, ó dè jẹ́ ǹkan tí ó máa ń fi inú mi dùn nítorí pé ó jẹ́ bí eré ìdárayá fún mi láti ríi dájú wípé ọkàn mi wà ní ọ̀nà.

Bawo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Kí kí àwọn ènìyàn dálè lórí àwọn ènìyàn tí n bá fẹ́ kí. Tí bo jẹ́ pé àwọn ènìyàn tí, à, wọ́n ń ṣe ètò lórí àwọn kánkan tí wọ́n ṣe pàtàkì sí mi ni, màá ṣe àwọn èlé yìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan nítorí pé ṣíṣe ètò ǹkan jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dè máa n rí dájú wipé mo ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà láti rí dájú pé mo ṣe ǹkan gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí n ṣe.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Ìgbéjáde ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tí mo máa ń ṣe, à, nígbà mí, ó dẹ̀ jẹ́ ǹkan tí ó máa ń fi inú mi dùn náà nítorí pé ó dára, à, pẹ̀lú olùdarí iṣẹ́ mi a máa ń ṣe léyìí láti ṣe iṣẹ́ fún àwọn ènìyàn tí wọ́n deserve rẹ̀.

Ṣé o ní ọkọ̀? Mí ò ní ọkọ̀ tí mo fi owó mi rà mọ ilé iṣẹ́. Ibi tí mo ti ń ṣiṣẹ́ wọ́n gbé ọkọ̀ tuntun fún mi. Tọ́ dẹ̀ jẹ́ ọkọ̀ tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ máa fi ń ṣe ìrìn láti lọ sí ibi iṣẹ́ tàbí láti ṣe àwọn iṣẹ́ tí ó túń ṣe pàtàkì fún mi náà, nílé tàbí fún ọjà.

Ṣé o fẹ́ràn rinrin òkè? Rínrin òkè jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe, à kó kí mu inu mi dùn, ó dà jẹ́ nǹkan tí mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn náà nítorí nígbà tí mo wà ní kékeré, ó ní ìgbà kan tí mo gun òkè tí mo dẹ̀ lọ jábọ́ láti ìgbà yẹn lọun ni mi ò fẹ́ràn láti gun òkè àbí láti rin òkè.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí ni àsìkò tí mo lò pẹ̀lú bàbá ìyá mi, à, o jẹ́ ẹnìkan tí mo féràn lọ́pọ̀lọpọ̀ nígbà tí mo bá ní ìdánidúró ní, à, ibi ilé ìwé, mo máa ń lọ sọ́dọ̀ wọn láti lọ ṣeré àti láti lọ ṣe àwọn nǹkan ìgbà yìí ni mo rántí tí ó dẹ̀ mú mí dùn.

Ṣé o fẹ́ràn wo àwọn ìràwọ̀? Wíwo ìràwọ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní àṣálẹ́ nígbà tí mo bá jọ̀kọ̀ sí, à, ibi òde mi tàbí ní àgbàlá ọjọ́ mi. Mo fẹ́ràn láti máa wo ìràwọ̀ tàbí kí ń máa ka ìràwọ̀ nítorí pé eléyìí máa ń jẹ́ kí inú mi dùn ó dẹ̀ máa ń jẹ́ kí ìrántí ìgbà èwe mi náà.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó dùn, ó dẹ̀ jẹ́ oúnjẹ tí à kò nira láti ṣè nà. À ìdí nìyí tí mo fi fẹ́ràn ìrẹsì, ó dẹ̀ jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn láti jẹ ní ìgbà gbogbo náà à gẹ́gẹ́ bí ènìyàn.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù ni orin ẹ̀mí tàbí orin, ah, ìgbàgbọ́. Àwọn orin yìí jẹ́ orin tí ó máa ń ṣe ìsọdọ̀tun ọkàn tó dẹ̀ máa ń mú inú mi dùn nígbà tí, ah, mo bá gbọ́ wọn. Nípa ìdí yìí, ah, àwọn orin ẹ̀mí tí àwọn onígbàgbọ́ ń kọ, ó jẹ́ orin kan tí mo fẹ́ràn.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? A lè dádúró lórí àwọn iṣẹ́ à tí mo bá ní láti ṣe ẹyán nínú ọdún yẹn náà. A nígbà mí tí iṣẹ́ ọ̀ bá pọ̀, màá lọ fún ìgbà ìsinmi fún ìgbà mẹ́ta ní ọdún. Àmọ́ tí iṣẹ́ bá wà gídí gídí, mo máa ń lò fún ìgbà méjì, ó dùn.

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n software rẹ? Ìmúdójúìwọ̀n software jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe eléyì ni ígbà gbogbo nígbà tí ó bá yẹ kí n ṣe nítorí wípé ǹkan tí mo fẹ́ràn ni. Eléyì máa ń jẹ́ kí software mi kí ó ṣiṣẹ́ dáadáa gẹ́gẹ́ bí ó ṣe ye kó ṣiṣẹ́ àti láti ríi dájú pé mo ṣe àwọn iṣẹ́ tí mo ní ṣe ní àkókò tí ó tọ́.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Mo sì lọ rí dókítà ní oṣù tí ó kọjá nítorí pé ó ní ìgbà kan tí ibà fẹ́ẹ́rẹ́fẹ́ fẹ́ ṣe mí. Ìgbà yíì ni mo lọ rí dókítà láti rí i dájú pé mo ṣe àyẹ̀wò ara mi kí n mọ àwọn nǹkan kan tí ò bá ṣe déédéé nínú rẹ̀. Eléyìí dẹ jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè nígbà tí mo bá rí pé ara mi ò fẹ́ dá.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni ìgbà tí wọ́n mọ̀ sí holiday ìgbà ẹ̀rù. Eleyi jẹ́ ìgbà tí mo máa ń lọ sí ìlú miran láti lọ ṣe ìgbádùn láti lọ lo akako to dára pẹ̀lú ẹbí mii náà. Ìgbà yìí dè jẹ́ ìgbà àjọ̀dún tí mo fẹ́ràn gidi láti fi sinmi dáradára.

Ṣé o máa ń tan ìkìni lórí fóònù rẹ? Ìkíni lórí fóònù mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo lè máa ń tan lóòrèkóòrè láti ri dáju pé mo kí àwọn ènìyàn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Eléyìí ni mo máa ń ṣe láti fi ìfẹ́ hàn fún àwọn ènìyàn àti láti ṣe ojúṣe mi gẹ́gẹ́ bí ènìyàn tó ní ọgbọ́n àti ènìyàn tó ṣi tun ní ìmọ̀ lórí àwọn nǹkan kan náà.

Ẹfọ wo ni o fẹ́ràn jẹ ju. Ẹfọ tí mo fẹ́ràn jẹ ju ni ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ jẹ́ ẹ̀fọ́ kan tí yiò dára lọ́pọ̀lọpọ̀ tí ó de máa ń mú ọkàn tutù. Ó máa ń fún èèyàn ní ẹ̀jẹ̀, ó dà máa ń fún èèyàn ní, ó má mú èèyàn kí èèyàn sanra náà. Nípà ìdí èyí, ẹ̀fọ́ tẹ̀tẹ̀ jẹ́ ẹ̀fọ́ kan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ láti máa jẹ nígbà tí ayẹ rẹ̀ bá ṣi sílẹ̀ náà.

Ṣé o mọ bí a ti ń da ọkọ̀ dúró ní ìdojúkojú? Nígbà tí ìdojúkojúú bá ṣẹlẹ̀, boyà làárín ọ̀nà, mo máa n rí wípé mo lo ọgbọ́n ìmọ̀ àti òye tí mo kọ́ nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga sí àwọn iṣọ́ri yìí láti rí dájú wipé mo da ọkọ̀ yẹn dúró tàbí kí n pe àwọn onímọ̀ ní ọri rẹ láti bá mi ṣe àwọn iṣẹ́ yìí.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Nígbà tí mo bá ṣe àwọn ǹnkan kan, mo máa n ríi pé mo ṣe wọ́n dójú ìwọ̀n ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mọ dẹ̀ jẹ́ ẹnìkan tí ó máa ń rìn ní àlàáfíà láti rí i dájú wipé kò sí ìṣòro tàbí èdè-áiyedé pẹ̀lú àwọn ènìyàn tó wà ní àyíká tàbí àdúgbò.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Ètò ààbò kọ̀ǹpútà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ ní lọ́pọ̀lọ́pọ̀, nítorí pé eléyìí ni mo máa ń lò lóòrèkóòrè láti rí i dájú pé mo dá ààbòbò kọ̀ǹpútà mi, láti rí i dájú pé kò sí ewu lórí rẹ̀ nítorí àwọn olè àti àwọn ǹkan tí kò dára kí wọ́n máa ba kọ̀ǹpútà mi jẹ́ náà.

Kí ni àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi ọ jẹ àwọn ǹnkan tí ó pọ̀ lálákọ̀ọ́ kọ, à ká sọ̀rọ̀ nípa iná mọ̀nàmọ́ná. Eleyii jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ ní ibi iṣẹ́ mi, à ẹ̀rọ kọ̀m̀pútà àti àwọn sọfitíwẹ́a ò jẹ́ ǹnkan tí ó tu ṣe pàtàkì náà.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lọjọjumọ? Mo máa rì dájú pé mo fọ ọwọ́ mi, ní òrékòré nítorí pé eléyìí ṣe pàtàkì láti fi ṣe ìmọ́tótó ara àti ìmọ́tótó àwọn nǹkan kan kan tí mo nílò láti ṣe náà. Ìyẹn ni, ojoojúmọ́ mo fẹ́ràn láti ṣe éleyìí, láti rì dájú pé mo fọ ọwọ́ ní òrékòré.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Mo máa ń ṣiṣẹ́ fún wákàtí méjìlá, wákàtí, máà, méjìlá sí wákàtí mẹ́wàá, ìyẹn ni ojoojúmọ́ nítorí pé mo máa ń lọ síbi iṣẹ́ ní dédé aago mé-méj-méjọ àárọ̀, à, sí aago márùn-ún ìrọ̀lẹ́. Ìgbà yẹn ni mo fi iṣẹ́ mi sí.

Ṣé o ní gíláàsì orun? Gíláàsì orun jẹ́ nǹkan tí mo ní ní ìsìlẹ̀, ó dà jẹ́ nǹkan tí mo máa ń lò lórèkórè nígbà tí, mo bá fẹ́ jáde, tí mo bá fẹ́ lọ sí òde. Ó de jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì fún mi náà láti dájú pé mo lò wọ́n nípa ìdí èyí. Mo máa ń, mo ní gíláàsì orun, mo dà máa ń lò ó ní orí kọ̀rẹ̀.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Ní ọ̀sán, mo fẹ́ràn oúnjẹ ìpanu. Nítorí pé mi ò kí ń ráyè láti se oúnjẹ ní ọ̀sán, nípa ìdí èyí, oúnjẹ ìpanu jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn láti máa jẹ, ìyẹn pẹ̀lú míniráṣì, bóyá oúnjẹ àkàrà díẹ̀ pẹ̀lú míniráṣì. Eleyi ni mo maa n je ni osan lati ri wipe mo ni okun ati agbara lati se awon ise ti mo nilo lati se.

Bawo ni ìwà ìsọwọ́ rẹ ṣe rí? Ìwà ìsọwọ́ mi jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó dè ṣe pàtàkì sí mi. Mo dà máa ń ṣe lé lóòrèkóòrè ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Eléyè dẹ̀ mú kí àwọn ènìyàn kí wọ́n nífẹ̀ẹ́ sí àwọn ǹkan kan tí mo máa ń ṣe náà. Eléyè jẹ́ ǹkan tí ó máa ń múnú mi dùn gẹ́gẹ́ bí ènìyàn lóòrèkóòrè.

Gíga tí mo ga tó, gíga tí mo ga tó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi, eléyìí dẹ̀ dára lọ́pọ̀lọpọ̀. Lálá kọ́kọ́, gíga tí mo ga tó ní à, ó jẹ́ bí five feet to six feet, tí àwọn ẹlẹ́yìnbo mọ̀ sí bẹ́ẹ̀. Tí ó dẹ̀ jẹ́ ǹkan tí ó máa jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n nífẹ̀ẹ́ sí bí à, ara mi ṣe rí.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Ilé ìṣẹ̀mbáyé jẹ́ nǹkan tí ó tú dára lọ́pọ̀lọpọ̀. Mo dẹ̀ fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé nítorí pé ó máa ń ṣi mi nípa àtinijó sí àwọn nǹkan tí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Àà, ilé yìí dẹ̀ máa ń jẹ́ kí inú mi dùn dáadáa lọ́pọ̀lọpọ̀ sí àwọn nǹkan kan náà.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Àtúnlo nǹkan ṣe pàtàkì, à, sí mi. Mó dé máa ń ṣe eléyìí lóòrèkóòrè náà nígbà tí mo bá wà nínú ilé tàbí nígbà tí mo bá ní àwọn nǹkan kan tí mo rà lọ́jà tí mo ti lò rí. A mo máa ń ṣe àtúnlo wọn tó bá jẹ pé nǹkan tí ó ṣi wúlò láti lò ní.

Ṣé o máa ń ka ìwé? Kíka ìwé jẹ́ nǹkan tí mo fẹ́ràn ṣe jù. Nígbà tí mo bá ka ìwé, ó máa ń fún mi ní ọgbọ́n ìmọ̀ àti òyè láti ṣe àwọn ǹkan kan tó jẹ́ wípé wọ́n ṣe pàtàkì sí mi bóyá ní ibi iṣẹ́ tàbí ní ibòmíràn. Àmọ́ mo máa ń ka ìwé lọ́pọ̀lọpọ̀. Ó dè jẹ́ ǹkan tí mo máa ń ṣe tó jẹ́ wípé inú mi máa ń dùn sí gidigidi ni.

Báwo ni o ṣe ma n tọrọ àforíjì? Nígbàtí mo ba ṣe àwọn ènìyàn bóyá ni ibi iṣẹ́ tàbí àwọn arabulu àbí alabagbe, ìgbà yìí mo ma n tọrọ àforíjì ni ọwọ wọn nítorí pe eleyi jẹ ǹkan ti o ṣe pàtàkì láti ríi dájú wípé ko si ìjà láàrín àwọn ènìyàn. Mo dẹ̀ jẹ ẹnikan ti ko kin tiju ti m ba ṣe àwọn ènìyàn mo máa n toro idarinjin ẹṣẹ.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Mo máa ń jí ní òwúrọ̀ ní dédé aago márùn-ún. Nígbà tí mo bá dìde ní orí ibùsùn, ǹkan àkọ́kọ́ tí mo máa ń ṣe ni wípé mo máa ń gbádura. À nígbà tí mo bá dẹ̀ ti gba àdúrà tán lẹ́lẹ̀ kejì, mo máa rí i dájú pé mo ṣe ibùsùn mi dáradára. Mo lọ sí ìta lo ṣe eré ìdánì, se oúnjẹ tí mo fẹ́ jẹ kí n tún lọ síbi iṣẹ́.

Omi tí o máa ń mu lójoojúmọ́ ti pọ̀ tó? Omi tí mo máa ń mu lójoojúmọ́ jẹ́ nǹkan tí ó pọ̀ gèdègèdè nítorí pé ó jẹ́ ǹkan tí àwọn dókítà ti wọ́n sofún mi wi pé kí n máa mu omi tí ó pò. Ìdí nìyí tọ́ jé wípé mo máa ń mu omi tó tó bi five to six litre iyen ni ojoojúmọ́ tọ́ dẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀ ní ara.

Báwo ni o ṣe máa rí i dájú pé ọjà rẹ dára? Eleyii jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì sí mi náà. Mo máa ń rí i dájú pé mo ní àwọn oníbàárà tuntun, mo ṣe àwọn nǹkan tí ó da, mo ṣe ìpolówó ọjà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, mo dẹ̀ gbé ọjà tí ò dára lọ́pọ̀lọpọ̀ wá sínú ìlú. Eleyii ni mo máa ń rí i dájú pé ọjà mi dára sí i.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró de nǹkan? Nígbà tí mo bá dúró de nǹkan, àwọn nǹkan tí mo máa ń ṣe ni wípé mo máa ń rí dájú pé mo fi ọkàn balẹ̀. Nítorí pé, à, fífi ọkàn balẹ̀ jẹ́ nǹkan tó máa ń fún mi ní ìdùnnú. Tọ́dẹ̀ máa ń jẹ́ kí i ní àlàáfíà gidigidi. À nígbà tí mo bá dúró de nǹkan, mo máa ń fi ọkàn balẹ̀ ni láì ṣe àní àní lórí rẹ̀.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Àwọn ohun èlò jẹ́ àwọn nǹkan tí wọ́n ṣe pàtàkì sí mi. À lọ́pọ̀lọ́pọ̀, mo dẹ̀ máa ń rí dájú pé mo máa ń ṣe àwọn eleyii ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ lálákọ́kọ́. Mo máa ń rí dájú pé mo lọ sí ọjà lọ wá àwọn nǹkan tí mo nílò, bóyá fún oúnjẹ tàbí fún ìbíṣẹ́ náà. Eléyii ni mo máa ń rí dájú pé mo ṣe ìpèsè wọn.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lọ́jọ́júmọ́? Mo máa rí dájú pé mo fọ eyín ní ìgbà méjì, ní ojoojúmọ́. Eyẹn ni àárọ̀ kí n tó lọ sí ibi iṣẹ́ kí n tó jáde àti ní aṣálẹ̀ kí n tó lọ sùn. Èleyíi jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti rí i pé eyín mi dá ṣékéṣéké, ó de ní òórùn tí ó daa náà, lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń fi tùràrí? Tùràrí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dè máa ń fi eléyìí lóore kóòrè náà nítorí pé tùràrí dára. Àà, tùràrí ni àwọn nǹkan kan tí mo máa ń lò nígbà tí mo bá fẹ́ lé àwọn ẹ̀mí òkunkun jìnnà sí ibi àyíká mi, tàbí tí mo bá fẹ́ rí dájú wípé, àà, mo pa àwọn ẹ̀fọn tàbí àwọn kòkòrò tó máa ń wà ní ilé ilé náà.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ ìsinmi. Ọjọ́ ìsinmi jẹ́ ìgbà kan tí mo fẹ́ràn gidi, tí inú mi dà máa ń dùn lọ́pọ̀lọpọ̀ nítorí pé ìgbà yí ni mo à máa ní ìsinmi láti ibi iṣẹ́ àti láti lo àkókò tí ó dára pẹ̀lú àwọn ẹbí mi náà gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀ mi ò kí ń bínú. Eléyìí jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe nítorí pé kì í ṣe nǹkan tó yẹ kí ọmọkùnrin kí ó máa ṣe nìyẹn. Nígbà tí mo bá wà nínú ọkọ̀ mi ò kí ń bínú nítorí pé kò dára. Ó dẹ̀ jẹ́ ǹkan tí inú mi ń dùn ṣí wípé mi ò kí ń ṣe, à, inú mi dẹ̀ dùn sí ìyan náà.

Ṣé o máa ń tẹ́lẹ̀ òfin ìyará ọkọ̀? Òfin ìyará ọkọ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi. Mọ̀ dẹ máa n rí dájú pé mi ò tẹ àwọn òfin mọ́lẹ̀ nígbà tí mo bá ń lo ọkọ̀ àbí tí mo bá ń lo ojú ọ̀nà. Mo máa rí pé mo bọ̀wọ̀ fún àwọn òfin yìí nítorí pé wọ́n jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì nígbà tí ènìyàn bá ń lo òpópó-ọ̀nà fún ìrìn.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, orin ni mo máa ń gbọ́. Orin jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì fún ènìyàn. Ó de tun ṣe pàtàkì fún èmi náà. Ó máa ń jẹ́ kí ọkan mi balẹ̀, ó máa jẹ́ kí inú mi dùn, ó de máa n jẹ́ kí ayọ̀ mi kún nípà idi eyi. Nígbà tí mo bá wà nínú ọkọ̀, orin jẹ́ ǹnkan tó jẹ́ wípé òhun ni mo máa ń gbọ́ nígbà gbogbo.

Bawo ni ìgbéyàwó ìṣè tò kẹ́yìn ṣe rí? Ìgbéyàwó, à, ìṣè tí mo kẹ́yìn, à, ó jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó tú fi inú mi dùn náà nígbẹ̀yín Ọlọ́run nígbà tí ọ̀rẹ́ mi kan ṣe ìgbéyàwó. Ìgbà yií ni mo lọ sí ibẹ̀. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára ti ó dẹ̀ ní àrìnrìn náà.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ kọ́ ni èdè Faransé. Èdè French jẹ́ èdè kan tí ó ṣe pàtàkì sí mi ní ibi iṣẹ́, nítorí pé mo ní àwọn oníbàárà ní ìlú French tó dẹ̀ jẹ́ French ni wọ́n dẹ̀ ń sọ. Nípa idi yìí, mo fẹ́ kọ́ eleyìí láti ri dájú pé mo bá wọn ṣe òwo ní ọ̀nà tí ó tọ́ àti láti ri dájú pé àgbo ara wa yé gejegeje.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jì? À, nígbà tí àwọn ènìyàn bá ṣẹ̀ mí, bóyá wọn tó bá ṣe àwọn nǹkan kan tí ó mú nú bí mi, láti dá rí jì wọn kì í ṣe nǹkan tí ó lè rá fún mi rárá àti rárá. Nítorí pé mo jẹ́ ẹnìkan tí ó ní ojú àánú fún àwọn ènìyàn tí wọ́n bá ti ṣẹ̀ mí tí wọ́n dẹ̀ tọ́ ra fọ̀rí jì, mo máa ń darí ìjì wọn.

Ṣé o ní àìsàn ìkóríra sí òunje kan? Oúnjẹ kan tí mo ní ìkóríra sí ni ogbọ̀lọ̀. Ọ̀gbọ̀nọ̀ yìí jẹ́ oúnjẹ tí mi ò fẹ́ràn láti máa jẹ nítorí pé óòrùn tí ó wà nínú ẹ̀ jẹ́ ǹkan tí ó nira fún mi láti gbé sí imu o dẹ̀ jẹ́ ǹkan tí mi ò fẹ́ràn rárá àti rárá.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Ìdènà ọkọ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, nítorí pé ilé yìí jẹ́ ǹkan tí ó máa ń ṣẹlẹ̀ lóòrèkóòrè. Àmọ́ nígbà tí ilé yìí bá ṣẹlẹ̀, mo máa ń rí i dájú wípé mo lo ọgbọ́n àti ìmọ̀ tí mo ní lórí ìdènà ọkọ̀, àti wípé mo máa ń pe àwọn èèyàn tí wón ní a ọgbọ́n lórí rẹ̀ náà láti wípé wón ṣe àwọn èlé yìí ní ọ̀nà tí ó dára.